Báwo ni o ṣe máà ń kí àwọn ènìyàn? Báyìí ni mo ṣe máà ń kí àwọn ènìyàn. Tí mo bá jí ní òwúrọ̀ kùtùkùtù tí mo rí àwọn ènìyàn, mà á kí wọn, “ẹkáàárọ̀ o, ẹkáàárọ̀ ńbẹ́ yẹn o, ẹkáàárọ̀ mà o, ẹkáàárọ̀ sá o”. Tóbá jẹ́ pé ọ̀sán náà ni, “ẹkáàsán sá o, ẹkáàsán ńbẹ́ yẹn o, ẹkú ijókò níbẹ́ yẹn o”. Kíkí èèyàn kan náà kò jù báyẹn lọ. Bí a ṣe máà ń kí àwọn ènìyàn nìyẹn. “Ẹkáàárọ̀ ńbẹ́ yẹn o, ẹkáàárọ̀ sá o, ẹkáàárọ̀ mà o”. Kíkí ènìyàn kan náà kò jù báyẹn náà lọ.